Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni ata àti ẹran sísun tí wọ́n máa ń fi le lórí èyí tí a tún lè pè ní suya. Mo si máa ń fẹ́ran àwọn tòmátì àti ata tó máa ń ta fẹ́rẹ́fẹ́ tí wọ́n máa ń gélé lórí. Èyí jẹ́ ara àwọn ohun tí mo fẹ́ràn lórí písà.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ tòkè tilẹ̀, tòkè tilẹ̀ ti tobìnrin tí ó jẹ́ ṣòkòtò fún tilẹ̀ àti tí ó sì jẹ́ àwọ̀ aṣọ òkè fún obìnrin nítorí ó máa ń jẹ́ kí n lè rìn bó ṣe wù mí. Ó sì máa ń jẹ́ kí n lè jókòó bó ṣe wù mí. Mo fẹ́ràn ẹwu òkè àti ṣòkòtò.